Ìbéèrè yìí bèèrè wípé báwo ni ètò ìdárayá mi ṣe rí, tó ń gbìyànjú láti sọ wípé báwo ni sport life mi ṣe rí. Mi ò kí ń ṣe eré ìdárayá kankan, ṣùgbọ́n tó bá jẹ́ wípé kí ń exercise ni, mo máa jogi díẹ̀, mo máa ṣe skipping díẹ̀ pẹ̀lú skipping rope mo dé máa rìn díẹ̀. I take like five thousand walks in a day most of the times.

Ìbéèrè yìí bèèrè wípé ṣe o máa ń mu òògùn lójoojúmọ́. Tí mo fẹ́ gbàgbọ́ pé ohun tí ìbéèrè yìí ń gbìyànjú láti sọ ni wípé do I drink my medicine everyday or tonic everyday. Èmi ò kí ń mu òògùn lójoojúmọ́ o. Nítorí pé tí body èèyàn bá ti lọ develop susceptibility sí àwọn òògùn yẹn kò ní ṣiṣẹ́ mọ́ láàárín èèyàn.

Ìbéèrè yìí bèèrè wípé, ṣé o ní ẹ̀tọ́ láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ee, kọ̀mpanì tí mo ń bá ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́, branch kan péré ni wọ́n ní ní ìlú Ìbàdàn. Tí wọ́n bá ní branch sí ìlú mìíràn, bẹ́ẹ̀ ni mo sì ní àṣẹ láti gba àyè lọ sí ìlú náà. Ṣùgbọ́n nítorí wípé ìlú yìí nìkan ni wọ́n ní kọ̀mpanì sí, mi ò ní àṣẹ láti lọ sí ìlú mìíràn.

Ìbéèrè yìí béèrè wípé báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Tí mo bá kọ́kọ́ ní ìṣòro lẹ́nu iṣẹ́, màá kọ́kọ́ rí pé mo fi ọkàn mi balẹ̀ náà. Nítorí pé kò sí ohun tí èèyàn máa ń ṣe ní wàràwàrà tó máa ń da mú. Nítorí náà, màá kọ́kọ́ rí pé mo fi ara balẹ̀. Tí bá ti rí pé ara mi ti balẹ̀ tán, màá wá ṣẹ̀ṣẹ̀ fi sùúrù, sùúrù ro bí mo ṣe le ṣọ́fù wá lánàá.

Ìbéèrè yìí ń béèrè wípé ṣe o máa ń wọ ìbọ̀wọ́ tí àwọn olóyìnbo máa ń pè ní gloves. Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́ tí mo bá fẹ́, ìgbà mí tó bá jẹ́ pé mo fẹ́ nu nǹkan tí mo rí pé kì í ní ẹ̀dọ̀tí gan an àbí mo fẹ́ fi ọṣẹ sírun àbí mo fẹ́ fi dye sírun àbí àwa ní inú òtútù, mo máa ń lo ìbọ̀wọ́ dáadáa.

Ìbéèrè yìí béèrè wí pé ṣé o máa ń jẹ oúnjẹ tó kù, tí àwọn olóyinbo máa ń pè ní lẹ́fítofà. Bí i ká ní mo sè oúnjẹ láàárọ̀ pé èyí tó kù, ṣé mo lè jẹ ẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó kù àjájá lọ́pọ̀ ìgbà tó bá jẹ́ wí pé èmi nìkan ni mo wà nílé tí mo bá sè oúnjẹ tó pọ̀. Tí mo bá jẹ tàkọ́kọ́ ní àárọ̀, mo máa jẹ yòókù ní ọ̀sán.

Ìbéèrè yìí bèèrè wípé, báwo ni o ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi ò kí ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ nítorí wípé èmi kọ́ ni mo ni ilé isẹ́. Tí ilé isẹ́ bá ti gba àwọn ènìyàn tí wọ́n fẹ́, tí wọ́n bá ti ṣe interview fún wọn tán, tèmi ni wípé kọ́n ti jẹ́ kóligi mi ká jọ ṣẹ iṣẹ́ ní ibi iṣẹ́. Kọ́ńkálí kù gbajúmọ̀ iṣẹ́.

Ìbéèrè yìí bèèrè wípé, ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè, èmi fẹ́ gbàgbọ́ pé ohun tí ìbéèrè yìí ń gbìyànjú láti pè ní ẹ̀rọ ìgbésókè ni elevator. Tí mo bá wà nínú elevator, kò ní di kí n bá yànrín jó àyàfi tó bá jẹ́ wípé èmi àti ẹnìkan la jọ ń lọ, tá jọ wà nínú, ṣùgbọ́n tó bá jẹ́ pé a jòjì níbi ògbeàwọ́n tó wà nínú, èmi ò ní bá wọn sọ̀rọ̀.

Ìbéèrè yìí bèèrè wípé, ṣé o mọ bí a ti ń ya àwòrán? Tí àwọn olóyìnbo máa tú mọ ìbéèrè yìí síi wípé "do you know how to take photographs?" Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán, ṣùgbọ́n lórí fóònù nìkan ni mo ti mọ bí a ti ń ya àwòrán jù. Ṣùgbọ́n tó bá di wípé ká fi kámẹ́rà ya àwòrán mi ò tíì mọ̀ ya, ṣùgbọ́n o yẹ kí ń kọ ṣá.

Ìbéèrè yìí béèrè wípé, báwo ni ó ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Irú àwọn ọ̀rẹ́ wo? Irú owó wo? Ẹ jẹ́ ká ṣe àpẹẹrẹ wípé ká ní èmi àti àwọn ọ̀rẹ́ mi, a jáde nísìnyí, àwa jade ká ní a lọ jáde, a jáde lọ sí ilé oúnjẹ, owó wá dé. Táa bá ká ní owó tí wọ́n gbé wá nibi twenty thousand, tó dẹ̀jẹ́ pé àwa mẹ́rin la wà níbẹ̀, gbogbo wa máa jọ pín ín ní five thousand. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn àjòjì tí mi ò mọ̀, tó jẹ́ pé bí a kan ṣẹ̀ṣẹ̀ pàdé táa ń rẹ́rìn táa ṣe ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́, ohun kan ló kún máa sanwó ohun tó rà ni. Jẹ́ pé ẹnìkan ló máa gbé bùkátà gbogbo wa.

Ìbéèrè yìí béèrè wípé ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ní ọ̀dọọdún tí àwọn olóyìnbo máa ń pè ní ọjọ́ wo? Ọjọ́ mélòó ni mo ní fún vacation in a year ní ibi tí èmi ti ń ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan tí àwọn olóyìnbo a máa pè ní seven days that a week ni mo ní fún vacation ní ibi iṣẹ́ mi.

Ìbéèrè yìí bèèrè wípé ṣe o mọ bí a tí ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú, kí ni ìtumọ̀ ìdojúkọjú? Ṣé ohun tí ìbéèrè yìí ń gbìyànjú láti sọ ni wípé ṣe mo mọ bí a tí ń dá ọkọ̀ dúró ní junction tí mo bá ń wa ọkọ̀? Àbí ṣe mo mọ bí a tí ń dá ọkọ̀ dúró tí mo bá fẹ́ fo títì? Kò yé mi tó.

Ìbéèrè yìí ń béèrè wípé àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù. Àkókò tí mo fẹ́ràn jù ni àkókò aṣálẹ́, tó jẹ́ wípé màá ti parí ohun gbogbo tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà kí n dẹ̀, màá ti jẹun, tán máa ti wẹ ìwẹ̀ alẹ́, màá dẹ̀ ti bọ́ sórí ibùsùn láti sùn. Àkókò tí mo fẹ́ràn jù ni alẹ́.